Ah! Fáìlì mi mo máa ń fi pamọ́ sí inú ǹkan tó òyìnbó máa ń pè ní wardrobe. Tí ó bá jẹ́ fáìlì ori fóònù àbí fáìlì, fáìlì kí a lè dì mú, mo máa ń fi sínú wardrobe mi tí màá gbé pamọ́ tí ó sì wà dáadáa tó omi onikan ti anything ò ní ṣe, so fáìlì mi inú wardrobe mo máa ń fi.

Rárá, rárá, rárá, mi ò kọ ìròyìn níbi iṣẹ́. Nnkan pàtàkì tí mo máa ń ṣe níbi iṣẹ́ ni kí ń kọ́ àwọn èèyàn bó ṣe máa ń ṣe, bó ṣe má, bó ibi isẹ́ yẹ kó ṣe lọ, bó ibi isẹ́ yẹ kó ṣe rí ni mo máa ń ṣe. Mi ò kọ ìròyìn níbi iṣẹ́

Mo máa ń fọ ọwọ́ mi dáadáa. Tí a bá ti fẹ́ jẹun, mo máa fọ́ wọ. Tí ta bá jáde ta bá dé lásìbí kan, a máa fọ́ wọ. Tí ta bá parí, ta bá lo ilé ìgbé, a máa fọ́ owo Tí ta bá fọ́kàn, ǹkan tí ò dáa, a máa fọ́ wọ́.